Mo máa ń pín owó ní orí òjórí. Nígbà tí ó jẹ́ pé tí a bá jọ jin owó tí gbogbo wa jọ ní ẹ̀tọ́ sí, màá rí i dájú pé mo pín ní orí òjórí tí ó sì jẹ́ pé ẹnìkan kò ní yan ẹnìkan jẹ. Táa ó pín tí inú olúkúlùkù ó sì dùn lẹ́yìn tí a bá pín owó tán. Bí èmi ṣe fẹ́ràn kí n máa pín owó nìyen ní orí òjórí ní pípin tí inú olúkúlùkù ó sì dùn sí.

Rárá o, mi ò fẹ́ràn kíkọrin rárá. Mò jẹ́ ẹni tí ó lòdì sí orin kíkọ. Mi ò kí ń kọ mi ò dẹ̀ kí ń gbọ́. Kíkọ orin yìí sì jẹ́ nǹkan tí bàbá bàbá mi lòdì sí fún wa láti mọ̀ kọ́ àbí láti mọ̀ gbọ́. Fún di èyí, a kì í ṣe rárá rárá ní ìdílé mi. Yálà ọkùnrin ni àbí obìnrin ni, yálà orin jíjósí àbí orin pípàtọ́wọ́sí àbí lórí ìṣẹ̀kẹ̀rẹ̀ sí, a kì í jó, a ò dẹ̀ kí ń kọ rárá.

Mo sì kẹ́yìn fò ní ọjọ́ Saturday tó kọjá. Nígbà tí mo bá lọ sí pápá eré ìdárayá, mo fẹ́ràn kí n máa fò tí a bá ń ṣe eré ìdárayá. Ìgbà tí mo kẹ́yìn fò ni ọjọ́ Satide tó kọjá nígbà tí mo lọ sí pápá eré ìdárayá tí ó sì jẹ́ pé oríṣiríṣi eré ìdárayá ni a máa ń ṣe. Nínú eré ìdárayá náà tí a máa ń ṣe ni fífò náà wà. Mo fò kẹ́yìn ní ọjọ́ Satide tí alò kọjá yìí.

Mo máa ń wọ ojú àwòrán mi tó ìgbà mẹ́fà lójúmọ́ torí pé mo fẹ́ran kí n máa wo ojú rẹ̀ dáradára. Mi ò sì kí ń fi wíwo ju àwòrán yẹn ṣeré. Nígbà tí mo bá rí pé ó ti jẹ́ eléyìí tó ti, tó ti ké, tó ti old, màá rí pé mo sì ṣe àmujú ojú wọn ìmíràn torí ó jẹ́ tuntun àbí tó jẹ́ ojúlówó. Nítorí mo fẹ́ran kí máa wo ojú ẹ̀ tó bí ẹ́ mẹ́fà lójúmọ́.